Bẹ́ẹ̀ni mo fẹ́ran àwọn àro àlọ́ apanilẹ́rìn nítorí pé ó máa ń mú kí inú dùn, kí ara sì yá gágá. Bẹ́ẹ̀ ni ó tún máa ń kọ́ni lọ́gbọ́n. Pípàrọ̀ a a apanilẹ́rìn máa jẹ́ ki o máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kórajọ sójú kan tí ó sì máa ń fa ìfẹ́ ìbánisẹ́pọ̀ àti.

Bẹ́ẹ̀ni mo máa ń kọrin kẹ́lẹ́ nítorí pé nígbà mìíràn pípa ariwo kọrin ó máa ń ní aládùúgbò àbí ẹni kejì lára. Kí kọrin kẹ́lẹ́ kẹ́lẹ́ máa ń mú kí inú dùn. Bẹ́ẹ̀ sì ni ó sì tún máa ń mú kí iṣẹ́ yá tí ènìyàn bá ń ṣiṣẹ́ lọ́wọ́. Kí kọrin kẹ́lẹ́ kẹ́lẹ́ tún máa ń jẹ́ kí ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ ènìyàn máa mọ irú ohun tí ó ń ṣẹlẹ̀, bóyá inú ènìyàn ń dùn ni àbí ènìyàn ń gbàdúrà. Bọ̀ ní kókó kí kọrin kẹ́lẹ́ kẹ́lẹ́ jẹ́ láti má fi ara ni aládùúgbò tàbí ẹni kejì tí ó wà ní ẹ̀gbẹ́ ènìyàn.

Bẹ́ẹ̀ni mo mọ ìtumọ̀ orúkọ mi, orúkọ mi a sì máa jẹ́ Ọláwálé, léyìí tí ó túmọ̀ sí ọlá tí ó wa inu ilé. Ní pàtó, mo jẹ́ àkọ́bí ọmọ ọkùnrin, léyìí tí ó sì fún won ní àmì gbòógì ńlá kan pé, ọlá ni ó wọlé wá gẹ́gẹ́ bí àkọ́bí ọmọ ọkùnrin.

Mo máa ń gé irun mi ní ọ̀sẹ̀ méjì méjì sí ra wọn. Nítorí pé tí irun bá kún ènìyàn kì í dùn ún wò, bẹ́ẹ̀ sì ni ó lè máa fa kí ìdọ̀tí àbí kòkòrò máa wà ní abẹ́ irun ènìyàn. Gígé irun ní ọ̀sẹ̀ méjì méjì jẹ́ ọ̀kan gbòógì lára ìwà ìmọ́tótó. Bẹ́ẹ̀ sì ni ó máa ń fi, ó máa ń fi àfààní lẹ̀ fún ènìyàn láti gúnregé láti dùn ún wò gẹ́gẹ́ bí ọmọkùnrin.

Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ní ránpẹ́. Mo máa ń pe ẹbí àti olólùfẹ́ àti ọ̀rẹ́ mi wá kí wọ́n bá mi ṣe àjọyọ̀, kí wọ́n gba àdúrà fún mi, kí a sì ṣe àwẹ̀jẹ wẹ̀mú ní ránpẹ́ ní ìwọ̀n ọba tí agbára mi ká. Tí a bá ṣì ṣe yìí tán, a ó gbé àwo orin si, a ó jó, a ó yọ̀. Tó bá ti di pé ilẹ̀ ṣù fẹ́rẹ́fẹ́ kalúkó sì gba ilé wọn lọ. Mo máa ń ṣe ní ìwọ̀n ìrì ti agbára mi ká.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ nípa fi fún wọn ní ìlànà kedere lórí iṣẹ́ tí wọ́n gbudọ̀ ṣe àti àfojúsùn tí a fẹ́ tẹ̀lé àti ibi tí a fẹ́ dé. Mo máa ń bá wọn sọ̀rọ̀ dáadáa, mo sì máa ń gbọ́ èrò wọn kí n sì yanjú wàhálà ní ọ̀nà dodo àti pẹ̀lú ìmọ̀. Mo máa ń fi àpẹẹrẹ rere hàn, mo sì máa ń fún wọn ní ìwúrí àti ìmọ̀ tuntun láti mọ iṣẹ́ dára sí i.

Adùn tí mo fẹ́ràn nínú áìsikirimu kò ju fanílà lọ nítorí pé ó rọrùn ó sì dùn gan. Mo tún fẹ́ràn ṣokoléètì nítorí adùn rẹ̀ jìnlẹ̀, ó sì máa ń fúnni ní ìtẹ́lọ́rùn. Nígbà mìíràn, mo máa ń yan sirọ́bẹrì nítorí òórùn àti adùn èso rẹ̀. Ṣùgbọ́n lápapọ̀ fanílà ni mo máa ń yàn jù nígbà gbogbo.

Ìlànà ìpolówó mi ni láti mọ ohun tí àwọn ènìyàn fẹ́ àti ohun tí ó wù wọ́n. Mo máa ń lo ọ̀rọ̀ tó yẹ, kedere àti ìfiránsẹ́ tó rọrùn láti fa àkíyèsí wọn mọ́ra. Mo máa ń tún lo ayélujára àti ọ̀rọ̀ ẹnu láti tan ìpolówó káàkiri. Níkẹyìn, mo máa ń gba èsì àwọn ènìyàn láti mú ìpolówó mi dára sí i ní gbogbo ìgbà.

Mo má n pín isẹ sí ọ̀nà kékeré kí o má ba nira láti parí ní àkókò. Mo má n ṣètò àkókò mi dada, mo sì má n fi èyí tí ó ṣe pàtàkì síwájú. Mo ma n yàgò fún ìdádúró àti ohun tí ó lè fà mí lọ́kàn kúrò nínú isẹ́ lásìkò isẹ́. Bákan náà, mo ma n bẹ̀rẹ̀ isẹ́ ní kùtùkùtù àárọ̀ kí n lè parí rẹ̀ láìsíwà á àlá.

Mo máa ń gbèrò ìrìn-àjò mi tẹ́lẹ̀ ní ìdàjì kùtùkùtù kí má baà pẹ́dẹ́ ibi iṣẹ́. Mo máa ń lo ọ̀nà tó súnmọ́ àti tó rọrùn láti fi àkókò pamọ́. Nígbà mìíràn, mo má ń kúrò ní kùtùkùtù láti yàgò fún ìdàdúró lójú pópó. Èyí má ń jẹ́ kí n dé ibi iṣẹ́ ní àkókò àti láì ní wàhálà kankan.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa kọrin nítorí ó máa ń fún mi ní ayọ̀ àti ìtẹ́lọ́rùn. Mo máa ń kọrin nígbà ìsinmi tàbí nígbà tí inú mi bá ń dùn. Mo tún máa ń gbọ́ orin Wizkid nítorí orin rẹ̀ máa ń mú kí—máa ń mú mi kọrin papọ̀. Kíkọrin jẹ́ ọ̀nà kan fún mi láti sinmi àti láti tu ọkàn mi lára.